Bí mo ṣe máa ń délé láti ibi iṣẹ́ àbí ibi tí mo bá jáde lọ. Kí-- ẹsẹ kin sọ̀rọ̀ láti bí mo ṣe máa ń délé láti ibi iṣẹ́. Bí mo ṣe máa ń délé láti ibi iṣẹ́ ni pé mo máa ń rìn nítorí ilé mi kò de jìnà sí ibi iṣẹ́ mi. Só awon nkàn tí mo máa ń ṣe ni pé mo máa ń rìn láti ibi iṣẹ́ délé wá. So nkàn tí mo máa ń ṣe níyẹn. Bí mo ṣe máa ń dé láti ibi iṣẹ́ nìyẹn. Ibi iṣẹ́ wa kò dè jìnà sílé wa and rín-rìn yẹn ó dẹ dà kí ẹyan máa rìn. Torí iṣẹ́ mi mo máa ń jókòó níbi iṣẹ́ so ó dà kí ẹyan máa rìn. Irìn yẹn nǹkan tó dẹ dà ni. So láti ibi iṣẹ́ mi délé, ẹ mo máa ń rìn sẹ́ni bí mo ṣe máa ń délé nìyẹn láti ibi iṣẹ́.

Ìrìnàjò tí mo rántí láti ìgbà ìwé mi, ní ku kan bẹ́ ta ṣe nígbà yẹn. Mi ò dè gbádùn ìrìnàjò náà ṣá, torí pé ìgbà yẹn a dẹ̀ lọ síbi tí mo fẹ́ràn, a nígbà yẹn ìgbà alákọ́kọ́ tí mo máa fi ilé sílẹ̀ nìyẹn. So mi ò dè gbádùn ìrìnàjò náà dáadáa. Mo kọ́ ló ní nígbà tí a ti ẹ dé ibi tá a lọ, mo kan gbàdúrà ni kí kásíkó tá a máa padà lọ sílé. K'ásíkó náà wá kí n dẹ̀ padà lọ sílé torí mi ò gbádùn ìrìnàjò yẹn rárá. Torí táwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa ìrìnàjò tí wọ́n máa lọ láti ìgbà ìwé, nǹkan tó máa ń dùn gbọ́ ni. Ṣùgbọ́n ìrìnàjò tá wa ṣe, ìrìnàjò táa ṣe yẹn nígbà ewé wa, a mi ò dè gbádùn ẹ rárá. Ó dẹ̀ jọ, ó dẹ̀ jẹ́ bíi pé kí n ṣe ẹ́ ti délé ni, torí mi ò tẹ̀ rí ǹkan tó rẹwà nínú ìgbádùn nínú ẹ.

Lérò mi ò, ibi tó rẹwà jù ní ìgbàdè wá, oun dẹ̀ ni i ọjà, ọjà kan n bẹ́ẹ̀ tí ìjọba, tí ìjọba gihùn sí ìrìnàjò sí ìgbàdè wá yẹn. Ọjà yẹn ó dẹ̀ rẹwà, ó ní nǹkan tí wọ́n lè mọ̀ pé ó dẹ̀ rẹwà jù àwọn nìyẹn nínú ìgbàdè wá torí ọjà yẹn, ọjà tó dẹ̀ rẹwà dáadáa ni. Kó dẹ̀ sẹ́ni tí ó dé mọ ọjà yẹn, ọmọdé àtàgbà, kọ̀ṣẹ̀ni tí ó mọ ọjà yẹn, àwọn, àwọn ènìyàn gan máa ń ṣọ̀rọ̀ nípa ọjà yẹn dáadáa torí ọjà yẹn ó dẹ̀ rẹwà, wọ́n dẹ̀ kọ́ ọjà yẹn dáadáa. Ìjọba dẹ́ gbì yànjú níbi kí kọ́ ọjà yẹn, ju ọjà yẹn mi lè ní pé ó ní nǹkan tó rẹwà jù ní ìgbàdè wá léyìn ọjà yẹn. Bóyá mo dẹ̀ lè tún ní bóyá ilé ọba, but ẹyin ọjà, ọjà yẹn òun ni ó dẹ̀ rẹwà jù.

Nǹkan tí mo lè ṣe ní ìsinsìnyí tí mi ò lè ṣe ní ọdún, ọdún mẹ́wàá tó ṣẹ̀yìn ni pé mo dẹ̀ mọ bí wọ́n ṣe máa ń lo kọ̀mpútà torí ẹ̀rọ kọ̀mpútà yẹn ọdún mẹ́wàá tó ṣẹ̀yìn mio dẹ̀ mọ, mio dẹ̀ mọ bí wọ́n ṣe máa ń lò bọ́ nísìí. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe máa ń lo kọ̀mpútà dáadáa. Mo máa ń lo kọ̀mpútà, mo máa ń gbádùn lílo ẹ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lè ṣe lórí kọ̀mpútà níìsín. So nǹkan tí mo lè ṣe ní ìsinsìnyí tí mi ò lè ṣe ní ọdún mẹ́wàá tó ṣẹ̀yìn nìyẹn. Rárá kọ̀mpútà igbọràn inú ìnumi de dun tí bí mo le, bí mo ṣe lè máa lò torí ayé nísìí, ayé kọ̀mpútà ni gbogbo nǹkan tó wà nílé ayé nísìí kọ̀mpútà ni wọ́n máa ń lò. So kọ̀mpútà ni nǹkan tí mo lè ṣe ní ìsinsìnyí tí mi ò lè ṣe ní ọdún mẹ́wàá ṣẹ́yìn.

Àwọn nǹkan ti wọn ní ìsìn o, nǹkan ti wọn jìdí gan ní ìsìn. Torí àwọn nǹkan tí mo máa ń rà tẹ́lẹ̀, ah! Tí mo bá ní kí kí n rán wọn ní ìsìn, ọkàn mi máa ń bàjẹ́ gan nígbà mìí. Wàláì ọkàn mi máa ń bàjẹ́ nígbà mi tí mo bá lọ sí ọjà torí nǹkan náà ó dẹ̀ ti bàjẹ́ tó tí èyàn bá lọ sí ọjà kí èyàn lọ ra nǹkan ní ọ̀sẹ̀ yìí, tí ẹ bá tún padà lọ ọ̀sẹ̀ tó ń bọ̀, o máa rí pé gbogbo nǹkan ti ti ti ti change, gbogbo nǹkan ti yí padà, gbogbo nǹkan ti wọn sì. So nǹkan tí mo máa ń rà lẹ́yìn láti nǹkan tí mo máa ń ra níṣe sì ń ká síra. Owó náà ó dẹ̀ pọ̀ gan ní kí ó ṣe owó tó ènìyàn le, kí ó ṣe owó tó ènìyàn le fi ṣe ní ìsìn wọn. Ṣùgbọ́n bóyá ìrìnṣe máa ṣe, èyí ni láti jẹun. Ba-ba-bá ń ṣe máa ń rà nìyẹn torí kò dẹ̀ sí bí ènìyàn ṣe ṣe ni ẹni yóò sá jẹun tó owó ṣe wà fún wa ni wọ́n.

Òwe kan tí mo mọ̀ pé ni, tí mo mọ̀ ni pé, òwe tí wọ́n máa ń ni ẹni tí kò bá gba mosalasí, ó máa gba ọjà. So òwe yìí, mo dè mọ òwe yìí dáadáa torí òwe yìí gan ò máa, ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mì ṣiṣẹ́ dáadáa. Torí gbogbo nǹkan, òwe, nǹkan tí òwe yìí ń wí ni pé gbogbo nǹkan tó ò bá ṣẹ lọnà tó dára, tó ò bá, tó, tó ò bá ṣọ́ra, ó máa ṣe nǹkan yẹn ní ọ̀nà mìí. So ó dẹ́ye kí ènìyàn mọ̀, ó dẹ́ye kí ènìyàn jẹ́ kí orí rẹ̀ pé kọ́dẹ́ mọ̀ nǹkan tó ń ṣe. So nǹkan tí òwe yìí ń sọ nìyẹn. Gbogbo ènìyàn tí ènìyàn bá, ẹni tí ò bá gbá ilé mọ́sálásí, dandan ni kódẹ́ gbá le ọjà. Torí bí kiní náà ṣe wà ní, bí òwe náà ṣe wà níyẹn.

Bi mo se maa n ri pe lojumọ, mo ma n ri lọ ibiṣẹ, mo ma n ri pada wa lati ibiṣẹ, tori ile mi ko dẹ jina si ibi iṣẹ wa, iyẹn ni. Ah bi mo se maa n ṣe ere idaraya ni pe mo ma n gba bọọlu ni irọlẹ, tori pe mi ere idaraya ti mo fẹran ni ki ma ga bọọlu. So mo ma n gba bọọlu nira ọlẹ, mo ma n gba bọọlu nira ọlẹ yẹn dada, gbogbo ara mi, tori te èèyàn bá n gba bọọlu ko dẹ si ibi ti o dẹ kin, ko dẹ si ibi ti o dẹ kin, kin, kin, kin ṣe ni ara ènìyàn Ni katofa ti mo fi fẹran gbogbo bọọlu, gbogbo ibi ti o ba wa lara rẹ, gbogbo ẹ, odi ti o ba ni. So gbigba bọọlu nira ọlẹ yẹn o ni ere idaraya ti mo ma n ṣe. Ah ni igba, ọ, ọ ẹyin igba adie ọsẹ, mo ma n gba bọọlu larọ, mo ma n gba bọọlu lọsan. So awọn ere idaraya ti mo ma n ṣe niyẹn.

Èmi, èmi tó jẹ pé mi ò jẹ́ fẹ́ràn kí n máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn, mi ò lè fẹ́ràn dáadáa. So nǹkan tí mo máa ń ṣe ni pé tí mo bá ti wádìí tí mo ṣe, tí mo ṣe, tí mo ṣe, tí kìí ṣe bí màá ṣe, máa ṣebí tó kó ṣe bí màá ṣe ṣe. Ǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń lọ bá ẹnìkan tí mo mọ̀ pé bọ́yá torí ẹni mí ò dé mọ̀. Ǹkan tí mo bá mọ̀ pé bọ́yá ó lè, ó lè ṣe ìrànlọ́wọ́ yẹn fún mi, òun ni mo máa lọ bá kí n dè ṣàlàyé fún un pé, "Tọ́r, lágbájá o, nǹkan tó ń ṣẹlẹ̀ ní mọdé ní ìrànlọ́wọ́ kan lọ́wọ́ ẹ. Tọ́r ṣé o lè ṣe é fún mi?" Tọ́ lọun máa rán mi lọwo. Ẹni náà ni mó máa ṣe ìrànlọ́wọ́ náà fún mi. So bí mo ṣe máa ń béèrè ìrànlọ́wọ́ ní ọwọ́ ẹni kan nìyẹn o.

Oúnjẹ tí mo fẹ́ràn, oúnjẹ tí kò dẹ̀ ní wàhálà àti kan yàn ni. Bí mo ṣe máa ń kọ ẹlòmíràn ní oúnjẹ tí mo fẹ́ràn ni pé, wọ́n kàn lọ ra Irish ni torí emi nkan tí mo fẹ́ràn jù ni yen o, kí n jẹ Irish àti ẹyin. Bí mo ṣe máa ń kán yàn ni pé, máa dẹ̀ sọ fún yàn tó, tó bá ti ra Irish rẹ, nǹkan tí ó máa ṣe ni pé, tó bá ti bẹ Irish náà, wàá da sínú omi, tó bá ti da sínú omi, wàá gbé òróró rẹ sína. Tó to bá ti gbé epo rẹ sórí náà, wàá, wàá bẹ Irish yẹn, wàá dẹ̀ bẹ bí o n se fẹ́ kó wà, bí on se se fẹ́ tó tóbi tó, bó ṣe bẹ ni yen. So wọ́n bá ti bẹ Irish yẹn, wàá kan, wàá kan din ni. Tó bá ti din Irish náà, tó bá ti dín tán, wà á kan lọ din ẹyin rẹ ni. Tó bá de ni ketchup wàá fi jẹ ẹ́. Tó bá sì fẹ́ ṣe ata díndín ni àti àlùbọ́sà, wà á ṣe kó fi jẹ ẹ́. Bí wọn ṣe máa ń kán yàn ni yen o.

Ṣọ́ọ̀bù tó dẹ̀ sún mọ́ ilé wa, ó ní provision store tó ń bẹ ní iwájú ilé wa, kò dẹ̀ jìnà. Kí èèyàn lọ síbẹ̀ kí èèyàn padà wá kò lè ju, aah, ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún lò. So ṣọ́ọ̀bù náà kò dẹ̀ jìnà ldaádàá. Ànd ṣọ́ọ̀bù yi gan, gbogbo nǹkan tí èèyàn bá ń wá o-ó máa wà níbẹ̀, ó máa wà níbẹ̀. Gbogbo nǹkan tí èèyàn bá ń wá tí èèyàn bá fẹ́ bá fa, èèyàn fẹ́ lò, èèyàn máa rí ní ṣọ́ọ̀bù yẹn. So ṣọ́ọ̀bù yí kò dẹ̀ jìnà sílé wa rárá rara, kò jìnà kankan. Bí i ṣọ́ọ̀bù náà ń ṣe wà nìyẹn. Ànd nkan tó dẹ̀ ṣe pàtàkì ni pé gbogbo àwọn nǹkan tí èèyàn máa, tí gbogbo àwọn nǹkan tí èèyàn lè lọ wá wà ní ṣọ́ọ̀bù yẹn, gbogbo ni èèyàn máa rí. Tí ó bá jẹ́ pé provision ni àbí ata àwọn oúnjẹ ni àbí, à, ìpara, gbogbo ẹ̀ kò dẹ̀ sí èyí ti ò sí nínu ṣọ́ọ̀bù náà. To, bí i ṣọ́ọ̀bù náà ń ṣe wà nìyẹn.

Ọ̀rọ̀ tí mo máa ń ro tí àwọn ará ibòmíràn òdẹ̀ kí n ní ní pé ọ̀rọ̀ kan n bẹ́ ta màá ń sọ bí a ṣe máa ń yí ọ̀rọ̀ yẹn. Àwọn, àwọn ará ibòmíràn òdẹ̀ lè mọ̀ o. Ọ̀rọ̀ yẹn náà, ọ̀rọ̀ yẹn bí mo ṣe wà yìí mi ò lè rántí è. Ṣùgbọ́n tí a bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a bá fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn tí a fẹ́ kí àwọn ará ibòmíràn mọ̀, a máa sọ ọ̀rọ̀ yẹn. Wọn ò dè sì ní mọ̀, wọ́n ò dè sì ní mọ̀ nǹkan tí à ń sọ. So bí ọ̀rọ̀ náà ṣe wà nìyẹn, bí a ṣe máa ń sọ ọ̀rọ̀ náà nìyẹn. Ṣùgbọ́n níbo ní, bí mo ṣe wà yìí mi ò lè rántí ọ̀rọ̀ náà. But tí a bá wà pẹ̀lú wọn tí a bá sì fẹ́ sọ ọ̀rọ̀ tí a fẹ́ kí àwọn ará ibòmíràn mọ̀, a máa sọ ọ̀rọ̀ yẹn, wọ́n ò sì ní mọ̀ nǹkan tí à ń sọ.

Ohun mímu tí mo fẹ́ràn jù oun dè ni kunu aya. Mo dè fẹ́ràn kunu aya yẹn dáadáa. Ohun tí mo fẹ́ràn kí n máa mú ní igi kan ṣó, mo dẹ̀ fẹ́ràn kunu aya, èyí tí wọ́n bá dẹ̀ ṣe sílé, à, bí ó ti wọ́n bá dẹ̀ ṣe sílé, òun ni mo dẹ̀ fẹ́ràn dáadáa oo. Kì í ṣe ìrú èyí tá mi ni wọ́n máa ń ta, torí èlèyí tá mi ni wọ́n máa ń ta, wọ́n dẹ̀ kí n fi àwọn nǹkan dáadáa sí, à, wọ́n máa ń fi omi púpọ̀ síi. So nǹkan tó fàá tí mo dẹ̀ fi fẹ́ràn kunu aya títa ni yẹn, mo dẹ̀ fẹ́ràn èyí tí wọ́n máa ń ṣe nílé. Torí èyí tí wọ́n bá ṣe nílé yẹn, ó máa dùn gidi gan ni. Nǹkan tó fàá tí mo fi fẹ́ràn rẹ̀ nìyẹn, tí mi ò dé kí n fi ṣeré ṣo. Ohun mímu tí mo fẹ́ràn jù ní óúnjẹ ni kunu aya yẹn kò dẹ̀ ju kunu aya yẹn lọ. Ó ní ohun mímu tí mo fẹ́ràn jù.

Òwe tí mọ́n máa ń gbo ni pé gbogbo ẹni tí kò bá dẹ̀ bá mọ́sálásí, ó máa gbalẹ̀ ọjà. Òwe tí wọ́n máa ń pa niyẹn, and òwe yìí kẹ́ ṣe nǹkan eré o. Nǹkan tóotọ̀ ni òwe yìí. Tí o bá dẹ̀ ti gbá ilẹ̀ mọ́sálásí, dandan ni kó dẹ̀ gbalẹ̀ ọjà. In tí òwe yìí ń wí ni pé tí o bá dẹ̀ ṣe nǹkan tó da, tí o bá dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe dandan lọ́jọ́ kan, ó máa ṣe nǹkan tí ọ̀yẹ́ kò ṣe. Dandan ni. Bọ́ ya ẹ mo kò dẹ̀ kí ń fún àwọn òbí rẹ̀ lówó tọ. Àwọn obìnrin, àwọn obìnrin rádaràda, àwọn obìnrin títí, èèyàn máa ń fún wọn lówó ní ọjọ́ kan. Nǹkan tí òwe yìí dẹ̀n sọ ni.

Lérò mi, lérò mi, ẹ̀rọ tí mo mọ̀ pé ó ń ṣàǹfààní jù òǹdẹ ni ẹ̀rọ fíríjì torí fíríjì yẹn ó ń ṣàǹfààní dáadáa. Kò dẹ́ṣi nǹkan tí teeyan o le gbé sínú fíríjì. Ẹ̀rọ tó jẹ pé á, ẹ̀rọ yẹn ẹni tó bá dé sí fíríjì ẹni náà ó, ó gun nǹkan tó ń ṣe. So nǹkan tó fàá tí mo ní ti ní pé ẹ̀rọ fíríjì yẹn ò ǹ dè ni, ẹ̀rọ tó ṣe pàtàkì jù, ẹ̀rọ tó jẹ pé ká, ìyàn, ìyàn, ó máa ń ṣi dáadáa ni ẹ̀rọ yẹn. So ẹ̀rọ yẹn kò dẹ́ṣi nǹkan tí mo le wí ní tó ju pé ẹ̀rọ tó dẹ̀ ní àǹfààní dáadáa ni, ẹ̀rọ tó jẹ́ ṣe pàtàkì gidi gan ni, ó ni ẹ̀rọ fíríjì mi so ó ṣe wá fún mi.

Ilé kíkọ, nǹkan tí àwọn engineer àti àwọn labourer àti àwọn mixing máa ń ṣe ni. Tí èèyàn bá ti fẹ́ kọ́ lé báyìí, to bá ti lọ, tí wọ́n ti ba, tí àwọn architect bá ti kọ́ lé náà fún tọ. Wọ́n máa gbé gbogbo ǹkan fún engineer. So bí nǹkan náà ṣe wà ni yẹn. Tó bá ti gbé nǹkan náà fún engineer, wá á dẹ̀ lọ bẹ̀rẹ̀. To bá ti gbé fún engineer báyìí, ǹkan tó máa ṣe ni pé engineer ó máa wá àwọn engineer gbogbo àwọn engineer wọ́n dẹ̀ ní labourer àti mens naa. Wọ́n máa pẹ̀ wọ́n báyìí. Tí wọ́n bá ti pẹ̀ wọ́n báyìí tọ, iṣẹ́ máa bẹ̀rẹ̀ ni. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn ǹkan náà ni wọ́n máa ṣe. So bí gbogbo àwọn ǹkan náà ṣe wà ni yẹn. Bí wọ́n ṣe máa ń kọ́ lé nìyẹn, tí wọ́n bá ti bẹ̀rẹ̀, wọ́n á kọ́, wọ́n á parí, wọ́n á fi gbogbo ǹkan sí i. So bí ilé yi ṣe wà ni.

Tò lérò ni bí èmi ṣe rí bí ènìyàn máa ń lo àkókò ni pọ̀ ní pé, àkókò kì í ṣe nǹkan tó yẹ kí ènìyàn máa fi ṣeré. Ó yẹ kí èyàn lo àkókò rẹ̀ ní pàtàkì nítorí ènìyàn bẹ́ẹ̀ tẹ́jẹ̀ pé wọ́n máa ń fi àkókò wọn ṣeré. Káà ti ẹni bí ibi iṣẹ́ báyìí tí, a, àsìkò tó yẹ kí ènìyàn dìde si àsìkò tó bá yẹ kí ènìyàn fi ibi ṣẹlẹ̀. Ó dẹ nú fi ṣi ibi ibi ṣẹlẹ̀, so èèyàn ló máa ṣiṣẹ́ gbọ̀. Ọ̀tọ̀, irú, irú nǹkan yẹn ó máa ń ṣẹ ni èèyàn máa ń lo àkókò díẹ̀ pọ̀ torí kò yẹ sí dára. Ó dẹ́ ye kí èyàn fi ilé iṣẹ́ lẹ̀ síbi iṣẹ́ kí ènìyàn sì máa lọ lé kọ́ lọ sínú torí ìsinmi nǹkan tó dè dára ni. Tọọ̀, kò yẹ kí èyàn máa lo àkókò díẹ̀ pọ̀ jù. O yẹ kí ènìyàn máa ṣe jẹ́ẹ́jẹ́ ni pẹ̀lú igbèsi ayé.

Tí mo bá le yí ounkan padà ní agbadi wa, ohun tó máa jẹ́ pé bí wọ́n ṣe kó wọn lé agbadi wa yẹn, ah! Mo de ko wọn dáadáa. Àwọn ilé wọn dẹ̀ súnmọ́ ra wọn, àwọn ilé mi dẹ̀ wọ ilé mi. Kai ǹkan yẹn, to bá je pé ǹkan tí mo le, tí mo le yí padà ni, kai inu mi máa dùn torí káì káì káì káì. Bí wọ́n ṣe kó awon ile yen, kò dẹ ṣe dáadáa. Àwọn ilé, wá ri ilé mi dẹ̀ wọ ilé mi. Àwon eeyàn, kái àwọn kiní yen wọ́n dẹ, wọ́n dẹ ṣe pàtàkì dáadáa. Kí ó dẹ ṣe àwọn kiníyen, wọ́n ṣe ìsín yẹn dáadáa. So tí mo bá le, tu nkan ṣe, tí mo bá le yí ǹkan padà, ǹkan tí mo má, ǹkan tí mo máa yí padà nìyẹn. Bí wọ́n ṣe kó àwọn ilé ní agbadi wa tí gbogbo wọn dẹ̀ wọ́ ra wọn. Ka! Mi ó dẹ fẹ́ bí ìyẹn ṣe wà rárárára.

Bí tí mo ti máa ń lo akoko púpọ̀ ni inú yàrá mi, máa ń lo akoko púpọ̀ dáadáa ní yàrá mi torí èmi, èmi mọ̀ ní tje wipé mí ò jẹ́ fẹ́ràn kí n máa lọ síta dáadáa. Mo dẹ́ fẹ́ràn kí n máa jáde lọ síta dáadáa. So, ǹnkan tó fà á tí mo fi fẹ́ràn kí n máa lo àkókò púpọ̀ ní yàrá mi nìyẹn. Torí èmi nìkan ni mò ń gbé, kì í ṣe pé mò ń gbé pẹ̀lú ẹnìkan ni. So kò dẹ́ ṣi ẹ́ni tó máa ń dà mí láàmú, kò ṣi ẹ́ni tó máa ń dà mí láàmú rara. Mo kan máa ń ṣe àwọn nǹkan mi, èmi nìkan ni mo màá n ṣe àwọn nǹkan mi. Jẹ́jẹ́jẹ́je, mo máa ń gbádùn ṣíṣe àwọn nǹkan mi tó bó ṣe wà fún mi nìyẹn, bí mo ṣe máa ń ṣe àwọn nǹkan mi. Mi ò dẹ́ kí ń lo àkókò púpọ̀ níbí kan ju tódẹ̀ ju yàrá mi lọ. Yàrá mi yẹn ni mo máa ń túń lo àkókò púpọ̀ dáadáa.

Tọ́ pé mo sì máa ń rán àwọn ènìyàn lọ́wọ́ ni pé ìrànlọ́wọ́ ni àsìkò tàwà yìí, ìrànlọ́wọ́ nǹkan tó dẹ̀ da dáadáa ni. Ǹkan tó yẹ́ kí eeyan máa ṣe gidi gan-an ni ìrànlọ́wọ́ ní àsìkò ti a wà yìí torí ìrànlọ́wọ́ yẹn ó dẹ̀ ṣé àwọn àwọn ènìyàn wa nínú wàhálà. Torí tí mo bá ti mọ̀ pé èèyàn ò dẹ̀ need ìrànlọ́wọ́. Tọ́, mi ò dẹ̀ kí n bi wọ́n léèrè, wọ́n á dẹ̀ lọ. Nkan tí mo bá mọ̀ pé mo le fi ran won lowo, máa lọ fún won, torí àwọn ẹlòmíràn kí í ṣe káluku ló máa ń sọ̀rọ̀ tó bá dẹ̀ need ìrànlọ́wọ́. So ǹkan tó fàa nu, ǹkan tó fàa nu tí mò ń fi n nkan to faa nu tí mò dẹ̀ kí n fi ṣe àwọn ìrànlọ́wọ́ niyẹn and ǹkan tó fà tí mò máa ń fi ṣe ìrànlọ́wọ́ nìyẹn. Tí mo bá ti rí pe eeyan need ìrànlọ́wọ́, màá lọ wá ǹkan màá fún un. So bó ṣe wà níìyẹn, ìrànlọ́wọ́ sì ni ǹkan tó dẹ̀ dáadáa dà ni.

Bí mo ṣe máa ń lọ síbi kan dé ibòmíràn lójoojúmọ́ ni pé ibi tọ́ká jẹ́ pé mo lè rinṣẹ̀ lọ, mo máa rinṣẹ̀ lọ síbẹ̀ ni. Torí èmi ò yẹ kí n ṣe eré ìdárayá dáadáa. So tí ó bá ti jẹ́ pé ibi tí mo ń lọ mo lè rinṣẹ̀ lọ, tò mo máa make sure pé mo rinṣẹ̀ lọ ni. Tí ó bá ti jẹ́ pé ibi tí mo lè gún máṣíìnì lọ ni, mo máa gún máṣíìnì lọ. Tí ó bá jẹ́ pé ibi tí mo lè gún kẹ̀kẹ́ lọ ni, kẹ̀kẹ́ napep, tò kẹ̀kẹ́ napep ni mo máa gún, mo máa gún lọ sí ibẹ̀ yẹn. So bí mo ṣe máa ń ṣe lọ láti ibi kan sí ibòmíràn nìyẹn ní ojoojúmọ́. So bí ǹkan náà ṣe wà nìyẹn. Àwọn ibì kan bẹ́ẹ̀ to ye pé eyan lè rinṣẹ̀ lọ, àwọn ibì kan sì ni eyan dẹ̀ le máa gún máṣíìnì lọ ni, àbí kí eyan dẹ̀ gún kẹ̀kẹ́ napep lọ. Bí mo ṣe máa ń ṣe àwọn ìrìnàjò yìí nìyẹn.

Ọjọ́ tí mo rántí jù òde ni January twentieth. Ọjọ́ tí Sadáńsí sanwó fún wa. Àh, ọjọ́ yẹn ọjọ́ pàtàkì ni lọ́dọ̀ mi o. Inú mi dè dún lọ́jọ́ yẹn dáadáa. Mo dẹ̀ gbádùn ọjọ́ yẹn gidi gan-an. Tórí, àh, nnkán tí à ń sọ yìí, nnkán ìdúnú ni. Wọ́n dẹ̀ sanwó fún mi, wọ́n dẹ̀ ṣẹ́ fún mi, wọ́n dẹ̀ sanwó kowo mi fún mi. Wàlài, inú mi dùn dáadáa. So, bí nnkán máa ṣe wà ni yen mo dẹ̀ gbádùn nnkán tí Sadáńsí ṣe àti pé mo dẹ̀ gbádùn bí nnkán náà ṣe wà. So bó ṣe wà ni ijo ọjọ́ January twentieth yẹn, àh, mí o le gbagbe ọjọ́ yẹn kò dẹ̀ se tí mo bá si, ko- kò dẹ̀ sí bí màá ṣe máa gbàgbe ọjọ́ yẹn. So bí ó ṣe wà fún mi nìyẹn.

Àkókò mẹ́rin sí márùn-ún ni mo máa ń lọ sùn. Àkókò tí mo máa ń lo nìyẹn, lónìí gan, kò dẹ́jù. Àkókò mẹ́ta bọ̀ ni mo máa ń lọ sùn lọ́ọ̀ yìí. Àwa ìṣinyìí kì í ṣe pé a dẹ́ ń gbé ìgbésí ayé yìí, ìgbádùn ni. Ṣìní, ìdí sí à ń, a, a, a ń kàn án. Ìdí sí ń à ń fara kó nǹkan ni torí kí kò dẹ́ ẹ wa, easy fún wa, a ń kàn án sí bẹ́lẹ̀bẹ́lẹ̀ ni. A ń, a, a ń ṣe díẹ̀díẹ̀. A ń, bá ń ṣe ń ṣe náà ni, a ń kàn ṣe díẹ̀díẹ̀ ni a ń ṣe bẹ́lẹ̀bẹ́lẹ̀. Torí bí kiní náà ṣe wọ̀ fún wa ní ẹ bá ń ṣe máa ń ṣe kiní náà díẹ̀díẹ̀ ni. Tọ, ọ̀dẹ̀ sìbí yẹn ti máa ṣe, àfikún iyan máa ṣe, ẹlẹ́bẹ́lẹ́ náà ni.

Igbó tó dẹ́ wà ní tòsí wa. Igbó náà ó dẹ̀, ó dẹ̀, ó dẹ̀, ó dẹ̀ rọrà jìna díẹ̀ torí inú ìlú la wà. Kò dẹ́ sí àwọn igbó dáadáa tó jẹ wà ní tòsí tòsí wa. Tọ́, mo rí àwọn igbó ní sìn, àádùgbò wa gbogbo, àwọn ilé ní wọ́n dẹ̀, wọ́n dẹ̀ ti kún bibẹ̀. Tọ́, ṣùgbọ́n kò dẹ́ sí bí ìlú òṣè wa tí ó dẹ́ sí ní sí igbó níbẹ̀. So tí a bá ti rìn, a dé lè rín bí kìlómítà bí mẹ́wàá wáì ká tó rí igbó. Torí kò dẹ́ síbi tí ó dẹ́ sí igbó. So igbó tó dẹ́ wà kì í ṣe igbó tó dẹ́ wà ní tòsí tòsí dáadáa ní. Ṣùgbọ́n igbó ṣá wà ṣá, bó kì í ṣe tòsí tòsí gidigan ni igbó náà wà. So bí nǹkan náà ṣe wà ni yen.

À, ẹ̀bà àti gàrí nǹkan tó máa ń dùn ún bọ̀. Kì í ṣe nǹkan tó yẹ kí ènìyàn máa jẹ lójoojúmọ́. Ẹ̀bà àti gàrí, ó yẹ kí ènìyàn máa jẹ́ èní bí ì ní àsìkò àsìkò. Kì í ṣe bí kí ènìyàn sọ di oúnjẹ ojoojúmọ́ torí gàrí, à, gàrí kò da fára, kò da fún ojú dáadáa. Torí bí ǹkan kan ṣe wà ni wọ́n, gàrí ni wọ́n máa ń jẹ bẹ̀lú, bẹ̀lú ẹ̀bà ni, ṣùgbọ́n kí ó tó dẹ dùn ún, à, kò rẹ̀ sí ìgbà tí ènìyàn ò lè jẹ ẹ́. Ṣùgbọ́n mo dẹ̀ rò pé kò da kí ènìyàn máa jẹ gàrí àtẹ̀bà láro kutukutu Ṣùgbọ́n ènìyàn lè jẹ ẹ́ lọ́sàn-án, ènìyàn lè jẹ ẹ́ ní alẹ́. Ṣó, gàrí àtẹ̀bà, ǹkan tó dẹ dùn ún, ṣùgbọ́n kì í ṣe ǹkan tó yẹ kí ènìyàn máa jẹ ní ojoojúmọ́ o.

Èmi, mi ò de fẹ́ràn coffee ju tea lọ o. Mo ò de fẹ́ràn coffee. Mo fẹ́ràn coffee dáadáa. Ìtẹ́lẹ̀ kan tí mo bá dẹ̀ fi, tí mo bá dẹ̀ fi mílìkì sí coffee mi, mo máa fẹ́ràn coffee gidi gan ni. Kí ìṣe pé mi ò dẹ̀ kí n mu tea bọ̀, ṣùgbọ́n mo máa mu tea ṣùgbọ́n mo kò fẹ́ràn, mo kẹ̀ fẹ́, mo, mo, mo dẹ̀ fẹ́ràn coffee ju tea lọ. Torí tea yẹn kì í ṣe pé kì í ṣe nǹkan tó dára kí ènìyàn máa mu. Mo máa ń mu òun náà bọ̀ ṣùgbọ́n mo kò fẹ́ràn, mo kò fẹ́ràn coffee ju tea lọ ni. Mo máa ń gbádùn coffee yẹn dáadáa. Ǹkan tí mo ò fẹ́ràn kí n máa mu ni mi ò dẹ̀ kí n fi coffee ṣeré ara. Tí wọ́n bá tún lọ fi mílìkì sí coffee mi, àh! Ó máa n dùn gidi gan o. Mo feran coffee ju tea lo. Mo máa mu tea náà bọ̀, mo dẹ̀ fẹ́ràn coffee ni.

Aṣọ tí mo máa ń wọ, native ni. Mo fẹ́ràn kí n máa wọ native dáadáa. Native dè ni aṣọ tí mo máa ń wọ. Mo lè wọ native bíi mo lè wọ pẹ̀lú fìlà. Tí èèyàn bá wọ native tí ó bá dẹ́ fi fìlà wọ, kò le kín ṣe dáadáa. Ṣùgbọ́n tèèyàn bá ti wọ native ẹ rò tún gé fìlà sí hehee. Ìyùn ó máa ń lọ dáadáa. Nǹkan tó dẹ́ wá pàtàkì láti ṣe ni. So nǹkan tó fà tí mo máa ń fi wọ native àti fìlà nìyẹn. Mo dẹ gbádùn kí n máa wọ́ dáadáa. Mo fẹ́ràn kí n máa wọ native. Fìlà tẹ́lẹ̀ tó máa ń jẹ́ k'èyàn, ṣebí àgbàlagbà. So mo fẹ́ràn native àti fìlà. Aṣọ tí mo máa ń wọ nìyẹn.

Ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn jù nígbe kí n máa fún wọn ní owó. Nítorí ìdí tó pa ni pé tí o bá fún ènìyàn ní owó, ọ̀un ló dẹ̀ mọ nǹkan tó fẹ́, ọ̀un ló dẹ̀ mọ nǹkan tó máa rà, ọ̀un ló dẹ̀ mọ nǹkan tó nídi. So nǹkan tó pa tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó nìyẹn. Àti tí mo bá gbọ́ pé ènìyàn sọ̀rọ̀ nípa kíni kan pé, "àá kúdẹ̀ fẹ́ràn kíni báyìí." À mo dẹ̀ ṣe mọ̀ pé kó dẹ̀ ní owó náà. Só irú gbà yẹn ni mo máa, só ìrú gbà yẹn ni mo máa n sọ fún wọn pé, tò mo máa ra nǹkan fún wọn. Ṣùgbọ́n tí mo bá dẹ̀ gbọ́ tí ènìyàn sọ nígbàyẹn, tí mo bá dẹ̀ di fún, tí mo bá fẹ́ fún ènìyàn lẹ́bùn, ọ́ ni mo dẹ̀ fẹ́ràn kí n dẹ̀ fún un ní owó. So nǹkan tó dẹ̀ ṣe pàtàkì jù ni.

Bí mo ṣe wà báyìí mi ò dè ní ọkọ̀, ṣùgbọ́n mo máa n jẹun nínú ọkọ̀, mo máa lè jẹun nínú ọkọ̀ ọ̀rẹ́ mi báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àń, ìjọ́ tí mo ń wó ọkọ̀ gan-an, mo lè jẹun nínú ọkọ̀ ni now Kílóde tí èyàn ò de, kílodẹ́ kí èyàn lè fi ní jẹun ní inú ọkọ̀ ṣó, mo lè máa jẹun nínú ọkọ̀ mi. Ṣòó bí nǹkan náà ṣe wà níyen, mo máa ń fẹ́, mo máa ń fẹ́ kí n jẹun nínú ọkọ̀ mi dáadáa. Torí ìgbá mii, èyàn ò dè kí n ní, ìwọ, ìgbá mi èèyàn ò ní wà nílẹ̀, àn èyàn ò dè ní fẹ́ràn kọ́ máa jẹun níwájú àwọn èniyàn. Sóó tonbá ti lọ ra oúnjẹ rẹ tó lè pín sí inú ọkọ̀, ẹ̀ẹ́, irú nǹkan yen mo dè lè jẹ nínú ọkọ̀ mi dáadáa. Torí kì í ṣe nǹkan teyàn ò leè ṣe ni, ó dè ye kíyań máa jẹ àwọn nǹkan ni.

Bí mo ṣe wà yìí mi ò dẹ̀ ní ọkọ̀. Ṣùgbọ́n mo máa fẹ́ràn kí máa fọ ọkọ̀ mi bí i ní ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀. So tí n bá ti fọ ní ọjọ́ àlàmísì, mo dẹ̀ le tún fọ ní ọjọ́ Sunday. So ọjọ́ méjèèjì mo máa fẹ́ràn kí n máa fọ ọkọ̀ mi. Tọ́ lọ bá ti fún mi ní ọkọ̀ sí mi, mo dẹ̀ fẹ́ràn àwọn nǹkan méjèèjì yi, àwọn nǹkan tó jẹ́ pé mi ò dẹ̀ le máa fi wọ́n ṣeré ni. So nkan tó bá ti mo fi fẹ́ràn kí n máa lù wọ́n nìyẹn, mo dẹ̀ kí n fi wọ́n ṣeré, mo dẹ̀ fẹ́ràn kí n máa fọ ọkọ̀ mi lẹ́ẹ̀mejìlọ́sẹ̀. Tọ́ lọ bá ti fọ ọkọ̀-- tọ́ lọ bá ti fún mi ní ọkọ̀.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi pé mo máa ń jẹ oúnjẹ tó da, àbí mo máa ń ṣe eré ìdárayá. Àǹtí mi ba lá láfiá mi wí pé kí n fi ara mi ṣeré. Mo máa lọ ra oògùn àti ìyókù. So bí ǹkan ṣe wà fún mi niyen, mo máa ń tọ́jú ara mi dáadáa torí oúnjẹ yẹn ó jẹ́ ṣì pàtàkì. Ó jẹ́ kí a máa jẹ oúnjẹ tó da. Àn, ó jẹ́ kí a máa ṣe eré ìdárayá fún kí a máa fi ara rẹ lẹ́bà yẹn. Ní eré ìdárayá yẹn, ǹkan tó jẹ́ ní pàtàkì dáadáa ni. Ǹkan tí ó jẹ́ kò de jẹ́ kí yan máa fi ṣeré ní so àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Mo máa ń fi tọ́jú ara mi.

Tọ́, alùpùpù tó máa ń gbé ènìyàn, alùpùpù yẹn ìgbà tí mo máa ń gùn ni pé mo máa ń gùn tí mo bá fẹ́ lọ sí ibi tó jìnnà díẹ̀. Ó ni mo máa ń gun alùpùpù yẹn. And owó tí a máa ń fi ń gun alùpùpù yìí, owó náà ó dẹ̀ wọ́n díẹ̀. Kì í ṣe owó kékeré ni. Torí kì í ṣe kí alùpùpù ló máa ń gun alùpùpù yẹn. So, nǹkan tó fa tí owó ẹ fi wọn nìyẹn. So and kì í ṣe gbogbo ibi, èmi náà bí mo ṣe wà, èmi kan máa ń gùn ni tí mo bá fẹ́ lọ sí ibi tó dẹ̀ jìnnà dáadáa. So tí mo bá fẹ́ lọ ibi tó dẹ̀ jìnnà dáadáa, ìgbà yẹn ni mo máa ń gun alùpùpù yẹn. Mo máa ń gun kí n lè lọ fi ṣe àwọn nǹkan tó dẹ̀ yẹ kí n ṣe.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, ohuń dè ni oṣù October yìí, torí ìgbà yẹn ni àwọn àǹfààní oko wọn máa ń jáde. So nínú oṣù October yìí, àwọn nǹkan oúnjẹ kò dè kí n wọ́n dáadáa, so ìyẹn ó máa ń fún àwọn ènìyàn láyè láti ra nǹkan, torí kò dè dára kí nǹkan máa wọ́n rárá. Kí nǹkan bá sì wọ́n kì í ṣe nǹkan tó lè dára fún àwọn ènìyàn nìyẹn. Ṣo nǹkan tó fà tí mo fi fẹ́ràn oṣù October yẹn nìyẹn nínú ọdún, ohun dẹ́ ni oṣù tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn oṣù náà dáadáa, mo dẹ́ kí n fi oṣù October yẹn ṣeré, torí ìgbà yẹn, gbogbo nǹkan tí ẹ̀èyàn bá fẹ́ rà, ó máa ń ṣe ọ̀wọ́n díẹ̀ ni nínú October yẹn.

Ah! Ibi tí mò ń gbé kì í ṣe ibi tó dẹ, tó dẹ wá pàtàkì gan ni o. Ṣùgbọ́n a dúgbẹ́ fọ́ lọ́run. Mọ̀dẹ̀ ẹ́ ń gbé ní gitri area ni, àní ilé wa bó ṣe wà yìí. Ẹ̀rá tó wà nílé wa ó máa tó yàrá mẹ́sàn-án sí mẹ́wà. A dẹ pọ̀, a dẹ pọ̀ ní, a dẹ, a dẹ, a dẹ pọ̀, a dẹ pọ̀ ní yàrá yẹn dá, a dẹ pọ̀ nílé yẹn dáadáa o. Kì í ṣe ilé tó yẹn lè, lè fi í kiní ju, kì í ṣe ilé tán. Ilé náà á sá wà dá, á sá dúgbẹ́ fọ́ lọ́run. Ṣùgbọ́n kì í ṣe ilé kankan ni, kì í ṣe ilé tó dẹ dáadáa dáa ni. So bí ó ṣe wà fún wa nìyẹn. Ǹkan tán, ńkan, a, a, a ńkan si bẹ́lẹ̀bẹ́lẹ̀ ni.

Nǹkan tí mo máa ń kó tí mo bá ní láti, tí mo bá ní láti jáde nílé kíákíá àwọn fóònù mi mo máa ń kọ́kọ́ mú, torí fóònù kìí ṣe ǹkan tí ẹni lè fi máa ṣeré. Ǹkan tó pa tí mo máa ń fi ń kọ́kọ́ mú fóònù mi nìyẹn. Mo dẹ̀ kí ń ṣeré pẹ̀lú fóònù mi rárárárá. So fóònù mi ni ǹkan tí mo máa ń kọ́kọ́ mú, ọ̀n ní ǹkan tí mo máa ń tètè mú. So tí mo bá ti fẹ́ fi lélẹ̀ kíákíá, fóònù mi, fóònù mi àti kọ́kọ́rọ́ mi àwọn ǹkan méjèèjì yìí mo dẹ̀ kí ń fi wọ́n ṣeré. Ìsìn ilé ayé, ilé ayé ti yí padà, ilé ayé ti lọ síwájú. Tí eysn bá gbàgbé owó rẹ̀ sílé, tí ó bá jáde síta gan, ó dẹ̀ lè yọ owó mi lọ́dọ̀ àwọn ẹni tí ó ń ṣe iṣẹ́ POS. So fóònù mi àti kọ́kọ́rọ́ mi ni ǹkan tí mo máa ń mú kíákíá, mo máa ń kọ́kọ́ mú to dẹ ṣe pàtàkì.

Bí mo ṣe máa ń sanwó pẹ̀lú fóònù mi kìí ṣe ǹkan tó dẹ́ni wàhálà dáadáa. Mo máa ń wo mobile app, tí mo bá ti wo mobile app mi, máa dé wo tí mo bá fẹ́, máa dé wá bánkì tí mo fẹ́ san owó yẹn sí. So tí mo bá ti tẹ bánkì náà báyìí, máa mú ọ̀nà tí mo bá fẹ́ san. Tí mo bá ti tẹ amount ẹ́, mo máa send. Bí mo ṣe máa ń sanwó pẹ̀lú fóònù mi nìyẹn nítorí kì í ṣe ǹkan tó dẹ́ni wàhálà. Nítorí pé ilé ayé yìí, ìbàrà tó jẹ pé tí o bá lówó pọ́n lára rẹ, o lè sanwó pẹ̀lú fóònù ẹ. So àń ṣẹ́jú kí ó tẹ́tẹ́, ṣe ṣẹ́jú púpọ̀ tó máa fi san owó yẹn tí òbí mi ṣe máa ń sanwó pẹ̀lú fóònù mi nìyẹn.

Tọ́ bí mo ṣe máa ń lo àwòrán ilé lójú ọ̀nà ni pé, mo máa ń lo bó ṣe ṣe pàtàkì ni mo máa ń lo bó ye kí n lò ó ni. Tọ́ torí kì í ṣe nǹkan tí èèyàn lè fi ṣeré ni rára àwòrán yẹn, nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni. So tí mo bá fẹ́ lo àwòrán ilé, màá wá nǹkan tó dẹ̀ ṣe dáadáa kí n dẹ́ wó fún àwọn iṣẹ́ tó ṣe pàtàkì. Tọ́ bí mo ṣe máa ń lo àwòrán ilé lójú ọ̀nà nìyẹn. Màá kàn fi, màá wo àwọn nǹkan tó yẹ kí n wo, àn, màá fi ọkàn mi síbi tó yẹ kí n fi sí, kí i ṣe pé màá máa fi ọkàn mi ṣeré tí mo bá dẹ̀ ń lo àwòrán yẹn. Torí ojú ọ̀nà ni mọ́wà kì í sí nǹkan tí èèyàn lè fi máa ṣeré ojú ọ̀nà yẹn.

Bí mo ṣe máa ń gba ìyànju na nínú ọ̀rọ̀ tó nira ni pé, ìmọ̀ nǹkan tó dẹ̀ dà ni. Torí tí ẹyan ba ti mọ̀ nípa nǹkan, ó jẹ̀ yẹ ó dẹ̀ da kó máa gba, kó máa fún ẹlòmíràn ní ìmọ̀ràn. Torí ìmọ̀ràn yìí, gbogbo ẹni tí ń bá fẹ́ ẹni kan ní ìmọ̀ràn, ó jẹ̀ ni pé ẹni náà ó ti kọjá nínú irú experience inú ẹniyẹn. So nǹkan tó fà tí ìmọ̀ràn ó dẹ̀ dà kí ẹyan ma fún ìyànwímọ́ràn niyen, torí ìmọ̀ràn gidi ẹni tí wọ́n bá ti fẹ́ fún ìyànwímọ́ràn máa sọ fún un pé, "tọ́ lagbaja já kíni tó fẹ́ ṣe yìí, bó ṣe yẹ kò ṣe ni, bó ṣe yẹ kò ṣe ni." Ànd ìmọ̀ràn yii kìí ṣe kaluku ló máa ń gbà. Tọ́ bá ti fún ìyànwímọ́ràn, ìwọ ó ti ṣe iṣẹ́ ti ẹ. Èyí ó kù ó jẹ́ kú lọ́wọ ẹni náà. So nǹkan tó fà tí ìmọ̀ràn ó dẹ̀ dà ni yẹn. Bí mo ṣe máa ń fún ìyànnímọ́ràn ni.

Bí mo ṣe máa ń ṣètò owó ìṣe ni pé mo máa ń se gbogbo àwọn ètò yen lórí nǹkan tó dẹ̀ ti pàtàkì ni. Torí nǹkan tó ṣe pàtàkì kì í ṣe nǹkan tí mo lè máa fi ṣeré. Òwò iṣẹ́ gan kì ṣe owó tí eeyan lè fi ṣeré. So eeyan máa wá, eeyan máa kọ gbogbo ojú ẹ sí àwọn nǹkan tó ṣe pàtàkì ni, àwọn nǹkan tó di dandan láti kí ènìyàn ṣe sùúrù. Bí mo ṣe máa ń ṣe pẹ̀lú àwọn nǹkan yẹn ni yen mi dè kí n fi àwọn nǹkan yẹn ṣeré. Mo máa ń ṣe àwọn ètò tó dẹ̀ da dáadáa ni, àwọn ètò tó dẹ̀ ṣe pàtàkì. Etò tó yẹ kí eeyan ṣe ni bí mo ṣe máa ń ṣe àwọn kíní yen niyen, mi de kí n fi wọ́n ṣeré rárá.

Àwọn Yorùbá bí wọ́n ṣe máa ń ṣe lójú ìrònú pé ó bá ń ṣe bákan ṣà kìí ṣe gbogbo ẹ̀. Kìí ṣe gbogbo ẹ̀ ló dẹ, kì í ṣe gbogbo ẹ̀ ló dẹ dára. But ṣùgbọ́n àwọn èyí tó dẹ dára wọ́n dẹ wá dáadáa. So bí, bí bí, bí ọ̀rọ̀ Yorùbá ṣe máa ń ṣe, bọ́n ṣe máa ń sọ òun lójú ìrònú yẹn. Ẹ̀mí, ẹ̀mí pàtàkì gan-an, àwọn nǹkan mi bẹ tẹ́lẹ̀ bí i, mo, mo dẹ̀ fẹ́ràn kí ń máa sọ wọ́n ní Yorùbá torí àwọn nǹkan yẹn wọ́n dẹ dára dáadáa. Ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹ̀ ló dára o. Ìgbá mi bẹ tẹ́jẹ̀ pé àwọn ohùn Yorùbá mi gan tẹ́jẹ̀ pé gan tọ́ba sọ wọ́n, ìwọ náà ni ẹnu rẹ ò dẹ̀ kí ń dùn dáadáa. So àwọn èyí tó dẹ dára wà, àwọn èyí tó dẹ dára, àwọn ni gan wọ́n dẹ̀ pọ̀ dáadáa gan.

Àwọn ìwé tí èèyàn le máa lò fún ìtọ́jú ara, àwọn ìwé náà ò dẹ́ pọ̀. Àwọn kí ni yìí, àwọn nǹkan tó jẹ́ pé wọ́n dẹ̀ ti yapa lórí Íńtánẹ́ẹ̀tì ni. Kẹ̀dẹ́ ní bí kí n máa lo ìwé kan. Tè èyàn bá ti wò ó órí Íńtánẹ́ẹ̀tì, tó bá wá àwọn ìwé ìtàn, àwọn ìwé mìí wà ń bèé tó je pé èèyàn máa rí wọn níbẹ̀. So nǹkan tópa ti àwọn nǹkan yìí tí wọ́n dẹ̀ ṣe pàtàkì nìyẹn. And kò dẹ́ ye kí èèyàn máa fi irú àwọn nǹkan yìí ṣeré torí èmi náà bí mọ se wa ní ìsìn. Tí ó bá ti gbin orí Íńtánẹ́ẹ̀tì, mo máa rí gbogbo àwọn ìwé tó yẹ́ kí n lè fi ṣe àwọn nǹkan tó dẹ́ wá dáadáa, tó yẹ́ kí n lè fi ṣe àwọn nǹkan tó dẹ́ ṣe pàtàkì gidi gan.

Rárá o, mi ò dẹ̀ ní ọgbà torí ilé tí mo gbé gan kò le ṣọgbà ń bẹ. À ilé yìí ṣe ilé mi ni, ṣùgbọ́n mo gbọ́jọ́ tí mo bá kọ́lé mi mo máa fi ààyè ọgbà sílẹ̀ ní ilé mi. Àdúrà tí mo ń ṣe nìyẹn ṣó bí kiní náà ṣe rí, bí kiní náà ṣe wà níyẹn. Mi ò dẹ̀ kí ń ṣe e bẹ́ẹ̀ lórí àwọn ọgbà tó dẹ̀ wúwú. Bí mo bá ti rí ọgbà nílé, nǹkan tí mo máa fẹ́ràn nìyẹn torí ọgbà yẹn ni mí lè fi ṣe gbogbo àwọn nǹkan púpọ̀. So àdúrà mi nìyẹn tí mo bá dẹ̀ fẹ́ kọ́lé kí n dẹ̀ fi ọgbà sílẹ̀. Torí ṣùgbọ́n bí mo ṣe wà yìí mi ò dẹ̀ ní ọgbà, mi ò dẹ̀ lọ́gbà rárá torí àwọn ilé tí mo wà kì í ṣe ilé mi ni. Ilé tí a máa ń sin owó ni mo de wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe, àwọn ìgbà kan bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ò tẹ̀lẹ́ mọ̀ ìgbà tí mo máa fi ń ṣe gan. So ìsọdọ̀tun ọkàn kì í ṣe nǹkan tẹ́lẹ̀ kan lè ní kò lè kí ń máa ṣe ní èrò mi, mo dárí pé bí nǹkan tí kálùkù máa ń ṣe ni ìsọdọ̀tun ọkàn yẹn torí èmi náà ló ń ṣe wáyé, mo máa ń ṣe, so kì í ṣe bí nǹkan tí yín ò lè lè pèsílẹ̀ ni, à kí ṣe bí nǹkan tí yín ò lè jẹ́ máa ṣí bí ẹ̀dí ẹ ṣe ni, so mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn yẹn ní ọ̀mọ̀ràn ìgbà kan kì í ṣe gbogbo ìgbà mo máa ń ṣe bọ̀ àwọn ìgbà kan bẹ́ẹ̀ tó jẹ́ pé mo máa ń ṣe wọ́n.

À, mo dè fẹ́ràn oríṣìí atẹ́gùn náà. Kò dè ṣe ni tó má ní kò dè fẹ́ràn atẹ́gùn ní ilé ayé yìí. Atẹ́gùn nǹkan tó jẹ́ dá kí yan ma gbà sára nu. Kaluku fẹ́ràn atẹ́gùn dáadáa. Bí mo ṣe wá yìí gan an, tí mo ṣe voice recording yìí, mo dẹ̀ gba atẹ́gùn sára nu. So atẹ́gùn nǹkan tó dá kí yan ma gbà sára dáadáa. So mo gbà atẹ́gùn sára nu, mo dẹ̀ gbádùn atẹ́gùn náà. So nǹkan tó jẹ́ bí mo fẹ́ràn ni, mo fè fẹ́ràn atẹ́gùn gidigan, mo dè kí n ṣe rí pẹ̀lú atẹ́gùn bíi gbà sára. So atẹ́gùn nǹkan tó jẹ́ yẹ kí yan ma gbà sára nu ní gbogbo ilé ayé, kò dè ṣe ni tó má ní kò lè fẹ́ràn atẹ́gùn. Kaluku fẹ́ràn atẹ́gùn gidigan.

À, ìtọ́jú owó nǹkan tó dè dánì, kò de ye ki a máa fi, kò de ye ki a máa fi ìtọ́jú owó ṣeré. So, èmi máa ń tọ́jú owó gidi gan, kì í fi ìtọ́jú owó ṣeré rárá torí owó nǹkan tó jẹ́ye kí ẹ̀eyan máa tọ́jú u. Ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n máa sí pẹ̀lú àwọn ènìyàn torí àwọn ẹlòmíràn pẹ̀tẹ́ẹ̀bí wọn máa ń fẹ́ràn kí wọ́n máa dájọ. So èmi bí mo ṣe wà yìí o, mi ò fẹ́ràn kí n máa dájọ rárá. Mo kò fẹ́ràn kí n máa tọ́jú owó mi, èmi nìkan ni mo máa tọ́jú ẹ. Tí mo bá fẹ́ lo owó mi, màá dẹ́ lọ gbé. So bí àwọn nǹkan yìí ṣe wà fún mi nìyẹn. Bí àwọn nǹkan ìtọ́jú owó yìí ṣe máa ń ṣe fún mi nìyẹn. Mo dẹ́ fẹ́ràn kí ń máa lo wọn gan.

Bi mo ṣe máa n pín kini pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí ṣe nǹkan tó dẹ ní wàhalá daàdaa nítorí àwọn ọ̀rẹ́ mi yìí, àwọn ènìyàn ni tó jẹ pé wọ́n dè mọ nǹkan tó jẹ́ se pàtàkì, wọ́n dè mọ nǹkan tó dẹ yẹ. So to bá ti wà nípa pìnpín owó to, pìnpín, pìnpín owó yẹn kì í ṣe nǹkan tan máa ń fi ṣeré pẹ̀lú ẹniyan. So à dè kì n ṣeré pẹ̀lú pìnpín owó yẹn, a máa pín owó yẹn dáadáa, a máa pín owó yẹn bó ṣe yẹ ká pín pẹ̀lú àwọn iṣẹ́ pàtàkì. So nǹkan tó fa tí mo dẹ́ kí n fi pìnpín owó yẹn ṣeré niyẹn kì í ṣe pé tí a bá fẹ́ pín owó àwọn nnkan ni máa ń dààmú wà to no. A máa pín owó yẹn dáadáa, a máa pín owó yẹn bó ṣe yẹ ká pín.

Rárá o, mi ò dẹ̀ kí n lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn, gbogbo ìgbà tí mo bá fẹ́ sọ ohùn mi ni mo máa ń lò. Mi ò dẹ̀ kí n lo ẹ̀rọ kankan torí pé lílo ẹ̀rọ yẹn kì í ṣe nǹkan tí mo lè ní òde ní pàtàkì láti máa sọ nǹkan tó pa mi, ìdẹ́tọ́ka tí mo dẹ̀ kí n lo ẹ̀rọ rẹ̀ ni mo ká máa ń lo ohùn mi. Bí ohùn mi bá wà, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lò gbogbo ọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ, ohùn mi ni mo máa ń lò. Mi ò dẹ̀ kí n lo ẹ̀rọ kankan torí, à bí i ṣe bí mo lè ní, bí i ṣe bí nǹkan tí mo lè lò fún iṣẹ́ kankan ni nǹkan mímu kan máa ń lò fún àwọn nǹkan tó sẹ́ẹ̀ṣe pàtàkì àti lòní so owó ṣe wá fún mi nìyẹn.

Ọjọ́ mi bíi kálú bú sí mọ̀ ní pé ọjọ́ kò lè dín yá nínú àkókò òjò torí òjò yẹn ó máa ń ba gbogbo àwọn nǹkan jẹ́ ní. Ìgbà mí ní mo má fẹ́ jáde láró kùtùkùtù tán ṣùgbọ́n tí ojú bá bẹ̀rẹ̀ kò rẹ̀ sí bí ẹ́ ṣe máa ṣe. Ẹ̀mí sì ní ti ṣe pé mo dẹ̀ ní mọ́tò ni, so tí mo bá fẹ́ jáde lárò tí ojú bá bẹ̀rẹ̀ báyìí, mo ní láti fara balẹ̀ kí n dẹ̀ jẹ́ kí òjò yẹn kọ́kọ́ lọ́ná kí n tó jáde. Àní ká bá ti ní ká sọ̀rọ̀ nípa inú ẹ̀rù. Inú ẹ̀rù, a dẹ̀ mọ̀ pé kò rẹ̀ sí òjò. Ǹkan tí máa ń kan, tí máa ń kan dányàn láàrin nínú ẹ̀rù ni pé òru. Òru nìkan ló máa ń dányàn lẹ́, ló máa ń dányàn láàrin. So inú òjò yẹn gọ́ńgọ́ń ni, àkókò kò rẹ̀ kí n yá bó àkókò máa ń yá nínú ẹ̀rù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáadáa torí gbogbo nǹkan tó bá tẹ̀ dá fún ara mi kì í ṣe nǹkan tí mo máa ń fi ṣeré ni. So, nǹkan tó bá ti mo máa ń fi ṣe ìdárayá nìyẹn mi ò dẹ́kin fi ìdárayá ṣeré rárá. So, torí ìdárayá yẹn, nǹkan tó deni pàtàkì, nǹkan tó deni pàtàkì dáadáa kí n máa ṣe ni. Nǹkan tó fa mi ò dẹ́kin fi ṣeré nìyẹn. Mo máa ń ṣe àwọn nǹkan tó deni pàtàkì, àwọn nǹkan tó deni pàtàkì dáadáa nípa ìdárayá. Bí àwọn nǹkan bá yẹn, mi ò dẹ́kin fi wọ́n ṣeré rárá. Mo máa ń mójú tó wọn ní kí n ṣe àwọn nǹkan tó dọ̀tí pàtàkì torí rárá kì í ṣe nǹkan tí ẹnìyàn lè máa fi ṣeré ni. Nǹkan tó pàtẹ́ mo máa ń fi ṣe ìdárayá yẹn dáadáa ni.

Bí mò ń ṣe máa ń dáàbò bò ara mi lọ́wọ́ ẹ̀fọn ni pé, mi ò dè kí n ṣeré pẹ̀lú gbogbo nǹkan tó máa n bá jẹ́ kí ẹ̀fọn ge mi jẹ torí inú net ni mo máa ń ti ń ṣùn tó. T'ẹ́eyan bá sì ti wọ inú net yen, ẹ̀fọn kò dè kí ń dáayàn láàmú. So nǹkan tó fá ti mi ò dè kí ń fi i, i ilé ẹ̀fọn yẹn ṣeré nìyẹn. Mo máa ń jẹ́, mo máa ń ṣe nǹkan dáadáa níbẹ̀. Mi ò dè kí ń ṣeré pẹ̀lú net ni. T'ẹ́eyan bá ti wọ net báyìí, kò dè ṣíbí, ẹ̀fọn lè máa wọlé. So bí mò ń ṣe máa ń dáàbò bò ara mi nìyẹn lọ́wọ́ ẹ̀fọn torí ẹ̀fọn kò dè ṣe nǹkan tó dá. Tẹ́ ì, tẹ́ ẹ̀fọn bá ge eeyan jẹ báyìí, tí màléríà bá bẹ̀rẹ̀ tó, kò dè ṣi ti eeyan ba màá ṣe, kií ṣe nǹkan tó dè dáa fún ara ènìyàn ni kí ẹ̀fọn máa ge eeyan jẹ.

Tọ̀ gbogbo wa ni a mọ̀ pé àìsàn kì í ṣe nǹkan tó dẹ̀ dára lára ni. So kò yẹ kí a máa fi àìsàn ṣe, torí bí mo ṣe gbára ṣe padà lẹ́yìn àìsàn gígùn a kì í ṣe pé ó máa padà wá lẹ́ẹ̀kan ni. Rárá o, ó máa padà wá díẹ̀ díẹ̀ torí àìsàn gígùn kì í ṣe nǹkan tí èyàn lè fi ṣeré. Ọlọ́hun kó má jẹ ní, Ọlọ́hun ò ní jẹ́ kí a máa rí ǹkan tó máa jẹ́ ká ṣàìsàn torí àìsàn gígùn yẹn kì í ṣe ǹkan tó dára rárá. Ìyẹn kan máa sì bẹ̀lébẹ̀lé ni, bẹ̀lébẹ̀lé díẹ̀díẹ̀ ni ara èyàn máa ń padà sí bóṣe wà tẹ́lẹ̀ lẹ́yìn tí èyàn bá ti san, tí èyàn bá ti se sí àìsàn tó dẹ̀ gùn dáadáa, bẹ̀lébẹ̀lé ni èyan ma ma se.

Ah, ìyàtọ̀ àti gbé abúlé àti ìlú ńlá, ìyàtọ̀ ń bẹ dáadáa. Ìyàtọ̀, ìyàtọ̀ tó tie wa ń bẹ kì í ṣe ìyàtọ̀ kékeré ni. Ìlú ńlá, kaluku máa ń gbàdúrà kó dè máa gbé ìlú ńlá ni. Kò dẹ̀ ẹ́ ṣé ni tó máa gbàdúrà kó dè máa gbé abúlé torí ìlú ńlá yẹn gbogbo àwọn nǹkan pàtàkì, àwọn nǹkan tó dè dáa fún ara ènìyàn, àwọn nǹkan tí ènìyàn máa ń jẹ, gbogbo àwọn ìgbádùn gbogbo ìlú ńlá ni gbogbo àwọn nǹkan yiwa. Àwọn nǹkan tó jè pe ènìyàn o le ri wọn ní abúlé. Òpò wọ́n dẹ̀ yàpá ní ìlú ńlá. Nkan tó fa tí kaluku fi fẹ́ràn kí wọ́n máa gbé ìlú ńlá nìyẹn. Kò dẹ̀ ẹ́ ṣé eni tó máa ní, ó fẹ́ràn kí wọ́n máa gbé ṣábúlé. Ìlú ńlá yẹn, gbigbé ìlú ńlá yẹn, òún dẹ̀ ní ǹkan tó de ṣe pàtàkì dáadáa. Àń, kò ṣe ni tó máa ń fi bí gbé ìlú ńlá wé kí ènìyàn máa gbé abúlé.

Eré orí ìtagì kì í ṣe ìtále fí we eré orí ẹ̀sìn rí torí eré orí ìtagì náà ńkan tó dẹ̀ ṣe pàtàkì ni. Àní eyab ní dì láti make sure sé ó dẹ̀ fi, ó dẹ̀, ó dẹ̀, ó dẹ̀ ṣe ńkan tó da, ó dẹ̀ yẹ kí ọmọ fi eré ìtagì wé eré ìsìn torí ńkan tó yẹ kí iyan ma sì bẹ́ẹ̀lẹ́bẹ́ẹ̀lẹ́bẹ́ẹ̀lụ. Eré orí ìtagì náà kì í ṣe ìgbẹ́ eré orí ẹ̀sìn rárá rárá. So ǹkan tí ó yẹ kí iyan ma fi ṣeré ni. Kì í ṣe ṣe ǹkan tí ẹni máa ń fi ṣe ìjuwe ènì rárá rárá. Torí ìwọ̀n lè fi wọ́n wé.

Ògì ǹkan tó de dà ni torí bí mo ṣe wà yii gan, mo dẹ̀ fẹ́ràn kí ń máa mu ògì dáadáa. Ògì bí mo ṣe máa ń ṣe ni pé tí mo bá ti rẹ́ èso tí won fi ma ṣé, won lè fi èso àgbàdo sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tí mo bá ti rẹ́ èso yẹn fun bí ọjọ́ kan, má wa máa lò ó tí wọ́n bá ti lọ báyìí. Mo máa wá sè é, so tí mo bá ti sè é, nǹkan tí mo máa ṣe ni pé tí ó bá ti ṣẹ́ báyìí, nǹkan tí mo máa ṣe ni pé mo máa jí kó balẹ̀. Tí ó bá ti balẹ̀, won máa mú ògì náà mú. So tí mo bá ti po ògì yẹn, ìgbà mí mó lè fi àkàrà mú ògì náà, ìgbà mí mó lè fi kúlíkúlí mu ògì náà. So èmi bí mo ṣe wà yí gàn, mó dẹ̀ fẹ́ràn kí ń máa mu ògì dáadáa.

Tọ́, gbígbé Ìbínú tí ó lára yìí kì í ṣe nǹkan tó jẹ́wà easy láti ṣe. Nítorí èmi sì ní kì í ṣe ohun tó jẹ́ pé mo dẹ̀kùn kí n máa bi nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn mi. Èmi fẹ́ràn kí n máa béèrè nǹkan lọ́wọ́ àwọn ènìyàn dáadáa tó kátópá tó jẹ́ pé ìbínú yìí kì í ṣe nǹkan tí mòún kí n ṣe. Mo máa ń ṣe bẹ̀lẹ́bẹ̀lẹ́ ẹbẹ̀ lórí ẹni. Mo jẹ́ kí n ṣe rí, mo máa ń léjòó sí gbogbo ìgbà tí mo bá fẹ́ gbé ìbínú yìí, mo máa lọ bá ẹni tó jẹ́wà pàtàkì, ẹni tí ó jẹ́ kí n ṣe rí bẹ̀lú, kí ó máa wọ́n kọ́ni. Tọ́, gbígbé ìnù yìí mo máa ń bá a ṣe ọ̀rọ̀ yẹn. Mo dẹ̀kùn bá ẹni kankan kí i ṣe kálikúnì, mo máa ń lọ gbé ìbínú lọ́rẹ̀ẹ́. Mo máa ń ṣe bẹ̀lẹ́bẹ̀lẹ́ ẹbẹ̀ ẹbẹ̀ kálikúnì, mo máa ń bi léèrè.

Tọ́ kí kọ́ nǹkan kì í ṣe nǹkan tí mo fẹ́ràn kí máa ṣe. Ṣùgbọ́n gbogbo kan tí wọ́n bá ti ní mí ní àkókò tó yẹ kí n kọ́ nǹkan, kò lè ṣe bí mo ṣe máa ń ṣe ju kí n dẹ kọ́ nǹkan náà lọ. Ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo fẹ́ràn nítorí ó máa ń fún mi ní wàhálà àti kọ́ àwọn ènìyàn ní nǹkan. So, mo dẹ̀ fe ran. Ṣùgbọ́n tí ó bá se bí mo bá máa ṣe tán, mo máa tan ọ̀kọ̀ wọn ní nǹkan náà nítorí kí kọ́ nǹkan yìí gba mi ní ìbẹ́ tó jẹ́ pé ó di dandan kí wọn kọ́ àwọn ènìyàn ní nǹkan. So, tó bá ti di dandan fún mi bí mo ṣe máa ń kọ́ àwọn ènìyàn niyen, ta bá ti dé ibi tó yẹ kí n ṣe ìbẹ́rẹ́, mo máa ṣe ìbẹ́rẹ́ mi nítorí àwọn nǹkan mi ń bẹ tó jẹ́ pé kò lè ṣe bá máa ṣèṣe láti jáde kọ́ àwọn ènìyàn.

Ẹ̀yin máa ń fọ́ mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni ẹ̀yin máa ń fọ́ mi. Torí bí àná báyìí, àná yẹn ẹ̀yin dẹ̀ ń fọ́ mi gidi gan. Bí ẹ̀yin bá tin fọ́ mi báyìí, òògùn ni mo máa ń lò. Torí n gbà tí mo ti jí ti mori pé ẹ̀yin dẹ̀ ń fọ́ mi báyìí, mo ti lọ lo òògùn mi. Látì ìgbà tí mo ti lo òògùn yẹn, láti ìgbà yẹn ẹ̀yin yẹn kò dẹ̀ fọ́ mi mọ́ rárá. Mo nìkan ń ṣe nǹkan tó yẹ kí n ṣe, nǹkan tó dẹ̀ dára torí tí mo bá ti lo òògùn báyìí, ẹ̀yin fífọ́ yẹn ó máa lọ ni. So òògùn yìí ni mo máa ń lò fún. Gbogbo ìgbà tí mo bá ti rí pé ẹ̀yin ń fọ́ mi báyìí, òògùn ni mo máa lọ lò. So tí mo bá ti lo òògùn yẹn, ó yẹ kí ṣe yẹn, ẹ̀yin kò dẹ̀ ní máa fọ́ mi mọ́. Bí mo ṣe máa ń lo ni, bí mo ṣe máa ń ṣe ni.

Láti ìgbà tí mo ti pé ogún ọdún, nǹkan tí mo máa ń sọ fún ara mi ni pé, tọ̀, pẹ́lẹ̀pẹ́lẹ̀ o, torí ìwọ ò dẹ́kìn sí ọmọdé níìsín, to ye kọ́ máa ṣe gbògbo àwọn nǹkan bẹ́lẹ̀bẹ́lẹ̀. Torí níìsín báyìí tó ti pé ogún ọdún, pẹ́lẹ̀pẹ́lẹ̀ ló gbailẹ̀ ayé. Nǹkan tí mo máa ń sọ fún ara mi nìyẹn, kí n má ṣe pelẹ̀pẹ́lẹ̀ o, kí n má ṣe àwọn nǹkan tó dé ye kí n ṣe àwọn nǹkan tó dé ní pàtàkì láti ṣe. So, nǹkan tí mo máa ń ṣe, nǹkan tí mo máa ń sọ fún ara mi nìyẹn láti ìgbà tí mo ti pé ogún ọdún pẹ́lẹ̀pẹ́lẹ̀, pẹ́lẹ̀pẹ́lẹ̀ kí n dè mon, nǹkan tí màá ń ṣe torí bí èyàn bá ti pé ogún ọdún báyìí, èyàn kò kí ń ṣe ọmọdé mọ́ rárá. So, bẹ́lẹ̀bẹ́lẹ̀ yẹn ni mo máa ń sọ fún ara mi dáadáa, bẹ́lẹ̀bẹ́lẹ̀ ohun lọ́ sì pàtàkì.

Rárá mi ò fẹ́ran àlọ́ àbánile yẹn dáadáa, mio dẹ kí n ṣeré pẹ̀lú àlọ́ yìí rara rárá. Gbogbo igi tí mo bá ti tí ń kí ń sọ àlọ́ àbálẹ̀ lẹ́ẹ̀rín ṣe, mio dẹ kí ń fi àlọ́ náà ṣeré. Mo dẹ́ fẹ́ran àlọ́ náà dáadáa. Gbogbo àlọ́ àbálẹ̀ lẹ́ẹ̀rín gbogbo wọn, mo dẹ́ fẹ́ran wọn torí àwọn èèyàn máa ń kọ́nbẹ́tàṣẹ́ pé àwọn ọmọdé mọ bí wọ́n ṣe máa gbà àlọ́ ibáni lẹ́ẹ̀rín yẹn. So irú àwọn èèyàn yẹn mo mọ̀, mo máa ń fẹ́ran irú àwọn èèyàn yẹn dáadáa. Mo dẹ kí ń fi irú àwọn èèyàn yẹn ṣeré torí àwọn èèyàn pàtàkì ni wọ́n ni ojú mi. Àní, mo dẹ́ fẹ́ran wọn. So bí àwọn kan ṣe wà ni mo dẹ kí ń ṣeré pẹ̀lú àwọn èèyàn yìí. Mo fẹ́ran àwọn èèyàn yìí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákéedì, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ẹ̀rọ náà. Ìgbà tó bá di jẹ́ pé ó dẹ̀ ti dandan kí n lè lo ẹ̀rọ yẹn, irú ìgbà yẹn ni mo máa ń lo ẹ̀rọ náà. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ẹ̀rọ náà torí pé lílo ẹ̀rọ yẹn, ǹkan tó ṣẹ̀ ṣe pàtàkì ni àti pé nǹkan tó yẹ kí wọn máa ṣe pẹ́lẹ̀ pẹ́lẹ̀ẹ̀ láti lò ni. So ki i se gbogbo ìgbà ní mo maa n lo gbogbo ìgbà tó bá ti jẹ́ pé dandan ni fún mi kí n dè lo ẹ̀rọ ìdákéèdì yẹn, ìgbà yẹn nìkan ni mo máa ń lò ó. So bi ero yìí se wa niyen. Torí t'eeyan bá n lo ẹ̀rọ ìdákéèdì ní gbogbo ìgbà yen, kì í ṣe ǹkan tí eeyan ọ̀ lè fi máa ṣeré ni bi nǹkan náà se wà fún mi nìyẹn.

Kò dẹ̀ sí ọ̀nà ìse ọ́unjẹ̀ kankan tí wọ́n fi, tí wọ́n máa ń fi, kò dẹ̀ sí ọ̀nà ìse ọ́unjẹ̀ kankan tí wọ́n máa ń fi sílẹ̀ fún ọmọ lọ́wọ́ ní, ní, ní ìdílé wa. Wọ́n kàn máa ń kọ àwọn ọmọ bí wọ́n ṣe máa ń se ọ́unjẹ̀ ni. Tí wọ́n bá ti kọ́ ọmọ bí wọ́n ṣe máa ń se ọ́unjẹ̀ tọ̀, ìyẹn gan ọ́ ti tó. Tí ọmọ bá ti mọ oúnjẹ se báyìí, ìyẹn gan ti tó. Tí wọ́n bá ti lò yẹn tan, ó máa, ó máa help ẹ ní gbogbo ìgbà tí o bá fẹ́ ṣe ọ́unjẹ̀. Nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn kò dẹ̀ sí ọ̀nà ìse ọ́unjẹ̀ kankan. Ǹkan tí wọ́n máa ń ṣe ní pe wọ́n kàn ń kọ́ ọmọ lóúnjẹ. Tí wọ́n bá ti kọ́ ọmọ lóúnjẹ, tí wọ́n bá ti kọ́ ọmọ lóúnjẹ tan, ǹkan tó ṣe nìyẹn. So, kì í ṣe nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn kò dẹ̀ sí ọ̀nà ìsọ̀ ọ́unjẹ̀ kankan tí wọ́n máa ń fi gbé ọmọ kankan lọ́wọ́.

Crypto, ọ̀nà ìpòwó, ọ̀nà ìpòwó tí mo mọ̀ tó wà lórí tábìlì mi ni pé ìpòwó, ọ̀nà ìpòwó crypto torí à owó gidi ló dẹ́ra nínú crypto mi. Àwọn èèyàn máa ń gba owó gidi gan-an torí èmi náà ni mo ṣe wá yìí. Ibi tí mo ti gba owó tó pọ̀ jù ni lórí ayé mi ni pé orí crypto ni mo ti fi gba owó yẹn. So crypto sì ní pátákó mọ́ bí iṣẹ́ dọ́là yẹn tó. Gbogbo ibi tí iṣẹ́ dọ́là bá wà báyìí, ìṣí, ǹkan tí èèyàn fi lè máa ṣeré ni. So ìgbà owó tí mo ti lò jù lórí tábìlì mi, òǹdè, òǹdè ni, ni crypto. Mo ti gba owó púpọ̀ lórí crypto mi. So bí ǹkan náà ṣe wá nyin ẹ.

Tọ́, bí mo ṣe máa ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó ni pé, tọ́, gbogbo ìgbà tí mo bá ti lọ́wo, tọ́ mo máa ń fún wọn nítorí èmi iṣẹ́ tí mo ń ṣe kì í ṣe pé iṣẹ́ ńlá kan ni. So, mi ò dẹ́ kí n rọ́ owo dáadáa. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá rọ́ owo báyìí, ìgbà tí mo bá rọ́ owo báyìí máa lọ, máa dẹ̀ lọ, máa dẹ̀ lọ ranwó fún, àwọn máa dẹ̀ fún àwọn ìdílé lówó torí kò sẹ́ni tí ò dẹ́ fẹ́ ran owó. Àwọn ìdílé sì ni gbogbo wọn, gbogbo àwọn èèyàn ń bẹ̀, wọ́n dẹ̀ ti darúgbó. So wọ́n dẹ̀ sì, wọ́n dẹ̀ ti ń ṣe, wọ́n dẹ̀ ti ní buká ta owọ́. So, nkan to wọ́n bá tí mo máa ń fin, fún wọn lówó nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fún wọn lówó torí èmi náà iṣẹ́ tí mo ń ṣe kì í ṣe iṣẹ́ ńilá kan bọ̀. Ṣùgbọ́n tí mo bá ti rọ́ owo báyìí, mo máa ran ìdílé lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ní ìgbà tí, ìgbà sí ìgbà.

Ka iṣẹ́ ìwakọ̀ yẹn ká, iṣẹ́ ìwakọ̀ yẹn á kàn dúpẹ́ fọ́ lọ́hùn torí kòde ṣíṣe láyé ní ìsín tí ó bá jẹ́ pé iṣẹ́ wà, kìí ṣe kálukú ló máa ṣe iṣẹ́ ìwakọ̀ yẹn torí owó tí wọ́n ń rí kìí ṣe owó gidi kan ni. Kì í ṣe owó gidi ni wọ́n máa ń rí níbi iṣẹ́ ìwakọ̀, ohun tì í mú bí wọ́n ṣe ń máa ń sọ̀rọ̀ sí wọn kì í ṣe dáadáa. Ọmọ kékeré gan ó lè máa sọ̀rọ̀ burúkú sí wọn. So nǹkan tó fà á nìyẹn kí ìyẹn láti ní láti máa ṣe bẹ̀lẹ́bẹ̀lẹ̀ torí pé gáskía iṣẹ́ ìwakọ̀ yẹn ká, iṣẹ́ ìwakọ̀ yẹn, iṣẹ́ ni tó jẹ́ pé kì í, kì í, kì í, kì í kòde sí nínú àwọn iṣẹ́ gidi torí àwọn ẹni tí wọ́n máa ń gbádùn iṣẹ́ ìwakọ̀ yẹn wọn ò dẹ̀ pọ̀. Àwọn ẹni tí wọn ò kí n gbádùn rẹ̀ àwọn ni wọ́n pọ̀ dáadáa torí kì í ṣe iṣẹ́ pàtàkì kan ni bí iṣẹ́ ìwakọ̀ ṣe rí nìyẹn.

Èdè tí mo fẹ́ran kọ́ níbí, mo fẹ́ kí n kọ́ èdè South Korea torí kà-- èdè yẹn mo dẹ fẹ́ran dáadáa. Èdè ni tó jẹ pé káàí kò de ṣí bí mo ṣe-- mo, mo kò fẹ́ran èdè yẹn ni. Kì í ṣe ẹṣẹ pé gan kí n dẹ kọ́ èdè náà. Mo fẹ́ lọ sí ìlú náà kí n lè jẹ àwọn oúnjẹ wọn. Mo dẹ fẹ́ran ìlú yẹn dáadáa torí èdè South Korea yẹn ni ìdí mi tí mo fẹ́ran. Mo dẹ fẹ́ran èdè wọn, mo dẹ fẹ́ran bí wọ́n ṣe máa ń ṣe ìgbésí ayé wọn. Ànd mo dẹ fẹ́ran àwọn oúnjẹ wọn dáadáa. So èdè yẹn, mo fẹ́ kọ́ èdè yẹn láìpẹ́ yìí. Lọ́jọ́ kan mó fẹ́ kí n dè kọ́ èdè náà. Tí n bá ti kọ́ èdè náà báyìí tọ̀, gbogbo ẹ̀ o máa ṣe dáadáa ni torí mo fẹ́ran èdè South Korea yẹn dáadáa gan ni.

Tọ́, bí ẹ̀ṣẹ̀ kì í ṣe nǹkan tàdé le ni pé ó kò dẹ dá. Tí ó bá ti jẹ́ pé rínì náà kò lè jìnnà dáadáa. Ó ní ìrìn ẹṣẹ̀, ǹkan tó dẹ́ kí ènìyàn sì máa ṣe ni gan. Nítorí àwọn dókítà ní oye kí ènìyàn máa rìn fún wákàtí kan sí méjì lójúmọ́. So ó ní ìrìn ẹṣẹ̀ tí ibi tí ènìyàn bá ń lọ tí kò bá jìnnà dáadáa. So ǹkan tó dẹ́ dà ni kì í ṣe ǹkan tí ènìyàn lè fi máa ṣàwàdà ní àbí kí ènìyàn máa fi ṣeré. So bí rìn ẹṣẹ̀ sí rínì yẹn. Nínú lérò mi, irìn ẹṣẹ̀ kì í ṣe ohun tí ó da kí ènìyàn máa rìn. Ẹ̀ní náà ó lè, ó lè, ó lè ṣi díẹ̀ tí ó bá ti jẹ́ pé kì í ṣe pé ibi tí ènìyàn ń lọ ó jẹ́ jìnnà gidigan. iRìn ẹṣẹ̀ ni ó dè dá fún ara.

Bí mo ṣe máa ń gbọ́ orin Yorùbá lórí fóònù mi ni pé, ìgbà mí mo máa ń lo earpiece. Ìgbà mí pe mọ lè lo airpod mi ni. Ìgbà mí sì ní kó mọ́, mo dẹ̀ lé máa gbọ́ orin náà lórí speaker. So bí mo ṣe máa ń gbọ́ orin Yorùbá lórí fóònù mi ni. Nítorí mo dẹ̀ fẹ́ràn kí n máa gbọ́ orin Yorùbá yẹn dáadáa. Àwọn orin Yorùbá kan bẹ tó jẹ́ pé wọ́n dẹ́ dun láti máa gbọ́, so bí àwọn orin yẹn, mo dẹ̀ ní wọn nínú-- lórí fóònù mi. So gbogbo ìgbà tí mo bá fẹ́ gbọ́ wọn báyìí, tí mo bá dẹ̀ ti wà nínú ilé, mo máa ń gbọ́ wọn lórí agbọrọsọ mi. Tí mo bá ń ṣe ń jáde lọ síbí kan ni, mo máa ń lo ẹrọ ohun agbekari mi ni kí n lè fi gbọ́. Tí mo bá dẹ̀ wà láàárin ilé, mo máa ń lo afikọti. So bí mo ṣe máa ń gbọ́ orin Yorùbá lórí fóònù mi ni ẹ.

So iṣẹ́ kan bẹ́ẹ̀ ká dẹ̀ ṣe pẹ̀lú àwọn ènìyàn kan, iṣẹ́ yẹn iṣẹ́ group ni. Se bí a ṣe ṣe é, bí a ṣe lé a jọ sí, bí a ṣe jọ sí iṣẹ́ yẹn pẹ̀lú àwọn ènìyàn yìí. Ǹtọ́ jẹ́ pé nǹkan tó dẹ̀, tó dẹ̀ ṣe pàtàkì ni. So a dẹ̀ ṣe iṣẹ́ yẹn, iṣẹ́ yẹn a dẹ̀ ṣe iṣẹ́ yẹn dáadáa. Iṣẹ́ yẹn ó dẹ̀ ní ìyọrí tó dẹ̀, tó dẹ̀ tóbi gan-an torí iṣẹ́ yẹn, a gbádùn láti ṣe iṣẹ́ yẹn. Owó tí iṣẹ́ yẹn mú wá kì í ṣe ìṣe, kì í ṣe owó kékeré torí gbogbo àyè tí a jọ ṣiṣẹ́ yìí papọ̀, àwọn ènìyàn ni tọ́ jẹ́ pé wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ṣe. So nǹkan tó pátápátá fi gbádùn iṣẹ́ ṣíṣe yẹn nìyẹn. Mo ṣé ń fẹ́ ká dẹ̀ tún ṣe àwọn iṣẹ́ mi pẹ̀lú àwọn ènìyàn nítorí mo dẹ̀ gbádùn iṣẹ́ náà dáadáa. A dẹ̀ ṣe iṣẹ́ yẹn dáadáa pẹ̀lú wọn.

Ta, ta ọjà ní aṣálẹ̀ nǹkan tó le dáadáa torí kí á máa ta ọjà aṣálẹ̀ ni ó máa ń jẹ́kí àdúgbò kún. Torí aṣálẹ̀ yẹn kò dẹ̀ sì nkán tí èèyàn ó dẹ̀ kí n tà. Àwọn èyàn máa ń ta bíìkì, àwọn èyàn máa ń ta ẹwà, àwọn èyàn, àwọn èyàn máa ń ta wàrà, à wọn èyàn máa ń ta ọlẹẹ, so gbogbo àwọn nkan yìí àwọn nkan tó de dára kí èèyàn máa tà wọ́n aṣálẹ̀, mo dẹ̀ fẹ́ràn. Ọjà aṣálẹ̀ yẹn torí ọjà aṣálẹ̀ yẹn nǹkan tí máa ń jẹ́ kí àmì yẹn pọ̀ dáadáa ládùúgbò mi. And àwọn èyàn máa ń gbádùn ọjà aṣálẹ̀ yẹn dáadáa kí í ṣe nǹkan tí àwọn èyàn wọn máa ń fi ṣeré ni, torí èmi náà bí mo ṣe yìí. Mo dẹ̀ fẹ́ràn kí n máa rí àwọn èèyàn tí wọ́n ń tà nǹkan láṣálẹ̀. Gbogbo àwọn nǹkan méjì méjì ni wọ́n máa ń tà ní aṣálẹ̀ yẹn.

Gbogbo àwọn alá tí mo ní kòdè sí alá tó ti ṣe o. Walahi kòdè sí alá tó ti ṣe rárá. A n kan fún nǹkan papo sí nǹkan ni doni. Torí gbogbo alá ṣiṣẹ́ owo olohun lọ́wọ́ to. Ọlọ́run sì ní àsìkò o tí tó. Ṣùgbọ́n a ń gbàdúrà kí àsìkò tó kí torí kí àwọn alá yẹn wọ́n dé ẹ sẹ. So gbogbo àwọn alá tàti lá kìí ṣe alá tó dẹ̀ ti ṣe lọ́wọ́lọ́wọ́ tá a n sọ bímọ. So a dẹ̀ fẹ́ran gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. So ṣùgbọ́n a ń sá dúrà kí àwọn alá kí wọ́n dé ẹ sẹ lọ́jọ́ kan. Ṣùgbọ́n gaskia bí mo ṣe wáyé, kòdè sí alá ni alá ni kankan tó dẹ̀ ti ṣe o. Gbogbo àwọn alá yẹn wọ́n dé wọ́n dé wá bí wọ́n ṣe wá ní gbogbo wọ́n kòdè sí èyi to ti ṣe bá ṣe ń sọ̀rọ̀ yìí.